Bẹ́ẹ̀ni, mo máa ń rọrùn nígbà tí mo bá sùn, torí wípé tí mi ò bá rọrùn kí n tó sùn tàbí tí mo bá fẹ́ sùn, ó lè jẹ́ kí ẹ̀yìn kí ó máa dùn mí tàbí kí orí kí ó máa fọ́ mi. Eléyìí kò kì í ṣẹlẹ̀ ní gbogbo ìgbà, ṣùgbọ́n ẹ̀ẹ̀kọ̀kan tí mo bá ti gbàgbé láti rọrùn ni orí náà máa ń fọ́ mi. Ìgbà mìíràn dè sí wà tó jẹ́ wípé tí mi ò bá ṣe ìrọ̀rí ìhun náà dáadáa, tí mi ò bá ṣe kó ṣe dáadáa kí ó tẹ́ dáadáa tàbí tí ó bá ga jù, ó lè fà kí ọrùn kí ó máa ro mí tàbí kí orí kí ó máa fọ́ mi. Ìdí nìyìí tó jẹ́ wípé tí mo bá fẹ́ sùn ní alẹ́, mo máa ṣe ìrọ̀rí mi dáadáa. Màá tẹ̀, màá make sure wípé ó rọ̀, kò sì ṣe bákan débi wípé ó máa ro mí lọ́rùn. Màá tún wò wípé ṣé kò ga jù, ṣé ó dára báyìí, ṣé ó rọ̀ tó. Àwọn nǹkan tí mo máa ń wò lé léyìí kí n tó lo ìrọ̀rí ní alẹ́ tí mo bá fẹ́ sùn. Tí bàá rí wípé kò ṣe dáadáa, mo ní fúnra rà mí, màá ṣe dáradára kí n tó sùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfàmú́ra nígbà tí mo bá ń mu ohun mímu. Ìdí tí mo máa fi ń lo ọ̀pá náà ni wípé ìgbà mìíràn mi ò ní fẹ́ kí ǹkan tí mò ń mu kí ó dà sí mi ní ara tàbí kí ó bá mi ní ẹnu lọ́nà tí mi ò fẹ́. Àwọn ǹkan tí mo máa ń fi ọ̀pá ìfàmú́ra mu ni bíi smoothie tàbí bottled water tàbí àwọn drink inú agolo tàbí drink inú ìgò. Torí wípé irú àwọn ǹkan bẹ́yẹn kò bá ojú mu láti máa gbe sí ẹnu. Tí ènìyàn bá gbe sí ẹnu lásán, àwọn ènìyàn máa wo ẹni náà wípé, "Ìbò ni ẹni yìí ti wá? Ṣé kò lè wá ọ̀pá ìfàmú́ra ni kí ó lò kí ó fi mu ǹkan tó fẹ́ mu?" Kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń lo ọ̀pá ìfàmú́ra náà. Tí mo bá ra omi mímu ní ìta, mi ò kí ń lòó Mo máa gbé omi náà tí ẹnu máa mú. Ṣùgbọ́n tó bá jẹ́ ǹkan mímu mìíràn bíi smoothie tàbí àwọn ọtí ẹlẹ́rìndòdò tí ó wà nínú ìgò tàbí nínú ike tàbí nínú agolo, mo máa lo ọ̀pá náà máa fi mú.

Rárá, mi ò tíì lé ẹni kankan kúrò ní iṣẹ́ tàbí ní ibi iṣẹ́ rí. Torí wípé tí ènìyàn bá ṣe ǹkan tí kò yẹ kó ṣe ní ibi iṣẹ́, ó ní òye ìgbà tí a máa fà á létí kí a tó lè sọ wípé kí ó fi iṣẹ́ sílẹ̀. Ìgbà mìíràn wà tó jẹ́ wípé ó lè jẹ́ ẹmẹ́ta ní oṣù ni a máa fà ènìyàn létí. Tí a bá sì ti fà á létí ní ẹmẹta náà lóṣù, tí ó bá tú wa padà ṣe, a máa lé e kúrò ní ibi iṣẹ́. Àmọ́ tó bá ṣe ní ìgbà méjì tí a fà á létí ní ìgbà méjì tí kò tún padà ṣe bẹ́ẹ̀ mọ́, a máa lọ sí ibi iṣẹ́ rẹ̀, a máa ṣe bó ṣe ń ṣe lọ. Àwọn mìíràn dè sí wà tó jẹ́ wípé ǹkan tí wọ́n máa ń ṣe ò burú jáì, bíi pé kí wọ́n jí owó ibi iṣẹ́ tàbí kí wọ́n ṣe màgòmágó nípa owó, kí wọ́n fi ọwọ́ yí ìwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irú èyí a kò kín fà wọ́n ní etí. Kẹ́sẹ̀kẹ́sẹ̀ ni a máa ń lé wọn. Ṣùgbọ́n àti ìgbà tí mo ti wà ní ibi iṣẹ́ mi yìí, mi ò tíì lé ẹni kankan kúrò ní ẹnu iṣẹ́ torí wípé tí a bá ti fà wọ́n létí lẹ́sẹ̀kẹ́sẹ̀ ni wọ́n máa ń ṣe àtúnṣe. Wọn kò ní padà ṣe bẹ́ẹ̀ mọ́ torí wípé wọ́n mọ̀ pé iṣẹ́ ó rọrùn láti rí àti wípé iṣẹ́ tí wọ́n bá máa rí ó lè má san owó tí ó dára. Ìdí nìyẹn tí àwọn èèyàn ṣe tètè máa ń yí padà tí a bá ti fà wọ́n ní etí.

Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n, àmọ́ irungbọ̀n tí mo ní kì í ṣe eléyìí tí ó pọ̀ lọ títí, torí wípé mi ò fẹ́ràn irungbọ̀n tí ó bá kún tàbí tí ó bá gùn. Tí irungbọ̀n bá gùn jù ó máa máa n yún ènìyàn tí ènìyàn ò bá tọ́jú rẹ̀ dáadáa. Èmi sì jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn láti máa fi ọwọ́ gbo ojú lóòrèkóòrè. Ìgbà mìíràn sì wà tó jẹ́ wípé mo máa ń gbàgbé láti fi í ì cream pa irungbọ̀n mi, torí wípé mo máa ń kánjú lọ síbi iṣẹ́ lẹ́ẹ̀kọ̀kan. Ìgbà mìíràn mo sì lè gbàgbé pátápátá ìdí nìyẹn tí mo ṣe máa ń gé irun àgbọ̀n mi mọ́lẹ̀. Àti wípé ojú tí àwọn ènìyàn máa ń fi ń wo àwọn tí irungbọ̀n wọn bá kún gidi, wọ́n máa ń fi ojú wípé wọ́n jẹ́ èèyàn tí ó dọ̀tí tàbí èèyàn kan tí kò bójú mú láwùjọ. Èmi ò fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n máa wò mi bẹ́ẹ̀. Ó wà lára ìdí tí mo fi ń gé irungbọ̀n mi mọ́lẹ̀. Ṣùgbọ́n mo mọ àwọn ènìyàn lọ́pọ̀lọ́pọ̀ tí àṣijọ́ jẹ́ ọ̀rẹ́ tí wọ́n ní irungbọ̀n púpọ̀. Lára àwọn alábàásisẹ́ mi, àwọn tí a jọ ń lọ sílé ìjọsìn, lára wọn pẹ̀lú wọ́n máa ń ní irungbọ̀n tí ó kún tí ó pọ̀ gidi.

Kíkójú ìṣòro níbi iṣẹ́, ó jẹ́ ǹkan tí èèyàn ò lè sá pamọ́ fún. Ẹ̀yàn ò lè ṣe àìmá kojú nǹkan tàbí òmíràn ní ibi iṣẹ́. Ṣùgbọ́n bí ènìyàn bá ṣe pàdé ìṣòro náà tàbí bí ó bá ṣe kojú ìṣòro náà, òun ló ṣe kókó jù. Tí mo bá ti ní ìṣòro ní ibi iṣẹ́ bẹ́yẹn, mo máa lọ bá àwọn tí a jọ ń ṣiṣẹ́ pọ̀, àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi. Màá bá wọn, màá sì sọ fún wọn irú ìṣòro tí mo ní. Tí wọ́n bá lè ràn mí lọ́wọ́ kí a jọ kojú ìṣòro náà, a jọ máa ṣe é. Ṣùgbọ́n tó bá jẹ́ eléyìí tí àwọn kò lè kojú ni, mo máa lọ bá ọ̀gá wa pátápátá, èèyàn tí ó tún mọ̀, tí ó mọ̀ jù wa lọ. A lọ bá á wípé, "à, ẹ wò ìṣòro yìí, báwo ni a ṣe lè kojú rè?" Ọ̀gá pátápátá náà á sì ṣàlàyé fún wa wípé bí eléyìí ni a ṣe máa kojú irú ìṣòro yìí. A á sì sọ fún wa wípé nǹkan báyìí ni ká ṣe tí a bá tú padà rí irú ìṣòro náà. Tàbí kí ó sọ fún wa wípé nǹkan báyìí ni kí a má ṣe tí a bá ti rí irú ìṣòro yìí. Èyí máa ń jẹ́ kí èèyàn kí ó mọ̀, kí ó ní ìmọ̀ sí bí èèyàn ṣe máa kojú ìṣòro ní ibi iṣẹ́. Torí tí èèyàn ò bá kojú ìṣòro níbi iṣẹ́ dáadáa, ó lè fa ìjàmbá bá iṣẹ́ tí èniyàn ń ṣe.

Ó ní ojú ètò tẹlifísàn tí mo máa ń wò. Kìí ṣe gbogbo ètò tí wọ́n bá ń ṣe ni mo máa ń fetísílẹ̀ sí tàbí ni mo máa ń tẹ̀lé. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà wà tó jẹ́ wípé ní ọjọ́ kan, ní ọjọ́ méjì mi ò lè máa wo ètò kankan ní orí tẹlifísàn. Ìgbà mìíràn sì wà tó jẹ́ wípé kò ní sí iṣẹ́ púpọ̀ ní àti ṣe. Àwọn ìgbà yẹn ni mo máa ń ráyè wo ètò dáadáa lóríṣiríṣi ní orí tẹlifísàn. Ara àwọn ètò tí mo máa ń wò, wọ́n máa ń jẹ́ àwọn fíìmù tí ó bá gùn gan an ni, tí àwọn olóyìibo máa ń pè ní series. Mo máa ń fẹ́ràn láti máa wọ́n. Wọ́n sì máa ń ṣe wípé kí èèyàn kí ó máa wò ó ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Ó lè jẹ́ ní ọjọọjọ́ Tuesday ní ago mẹ́rin tàbí ní ago márùn-ún ni wọ́n máa máa ṣe. Ìgbà yẹn ni èmi náà á fi ọkàn sì, tí màá ma múra sílẹ̀ ní àti wò. Àwọn eléyi ó máa ń mú inú mi dùn gidigidi torí wípé ó máa ń jẹ́ ǹkan tí ó dùn wò, ó máa ń kọ́ni ní ọgbọ́n, ó sì máa ń fúnni ní ìmọ̀ nípa àwọn nǹkan kan.

Rárá, mi ò kí ń sùn ní ọ̀sán torí wípé mo máa ń lọ sí ilé ìwé. Kò sì ní sí ààyè fún mi láti sùn tí ọ̀sán bá ti pọ́n. Ìgbà míràn sì wà tó jẹ́ wípé mi ò ní lọ sí ilé ìwé, ilé ni mo máa wà. Eléyìí ò ní pé kí ń tún sùn. Mo kàn jẹ́ èèyàn tí kò fẹ́ràn láti máa sùn ní ọ̀sán torí tí ń bá sùn ní ọ̀sán, tí ń bá máa jí ní ọwọ́ ìrọ̀lẹ́, kò ní sí oorun tí mo tún máa padà sùn mọ́ ní alẹ́. Mo kàn wà máa ránjú sílẹ̀. Màá lajú sílẹ̀ káàkiri. Mi ò ní le sùn mọ́ ní alẹ́. Àwọn ẹlòmíràn wà tó jẹ́ wípé wọ́n le sùn ní ọ̀sán, wọ́n sì tún máa sùn ní alẹ́. Mo máa ti bá ń wo irú àwọn ènìyàn bẹ́ẹ̀, a máa yà mí lẹ́nu wípé, báwo ni èèyàn ṣe le sùn ní ọ̀sán kí ó tún padà sùn ní alẹ́? Àmọ́ ṣa o, èmi nítèmi, mi ò le sùn ní ọ̀sán kí ń tún wá padà sùn ní alẹ́. Ìdí nìyẹn tí mi ò kín ṣe ń sun oorun ọ̀sán. Ìgbà míràn dè wà tó jẹ́ wípé tí ń bá fẹ́ sùn ní ọ̀sán, mo kàn le sùn kin rẹjú díẹ̀ kí oorun náà kí ó má kọjá ìṣẹ́jú mẹ́wàá tàbí wákàtí kan.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi túràrí. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń fi túràrí. Torí wípé ní inú ilé mi èmi nìkan kọ́ ló ń gbé ibibẹ̀. A tó bí i mẹ́jọ ní inú ilé náà. Tí mo bá sì ń fi túràrí ní inú ilé, ó lè má ṣe gbogbo àwọn tí ó wà nínú ilé ni ó máa fẹ́ràn òórùn ẹ. Ìdí nìyẹn tó jẹ́ wípé tí mo bá fẹ́ fi, nínú kí ń fi ní ọwọ́ ọ̀sán tí kò ní sí ẹni kankan nílé. Tó jẹ́ wípé èmi nìkan ni ó máa wà ní ilé. Tàbí kí ń fi ní àárọ̀ kín tó lọ síbi iṣẹ́ tí olúkalùkù bá ti lọ sí ibi iṣẹ́ titi wọn. Yàtọ̀ sí ìyẹn náà, mo máa ń fi túràrí ní ilé ìjọsìn tí mo ń lọ. A máa ń fi túrà rí dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáradára. Àwọn nǹkan tí mo máa ń rà ó dá lórí bí ìlẹ́tróníìksì bíi kọ̀m̀pútà, lápútọ̀pù àti èlò fún kọ̀m̀pútà àti fún lápútọ̀pù. Mo tún ra bíi aṣọ, pẹfíìmù, ọṣẹ, àwọn nǹkan bẹ́yẹn bẹ́yẹn ni mo máa ń rà. Àwọn ibi tí mo sì ti máa ń rà, púlátfọ́ọ̀mù wà bíì Jumia tàbí bíì Konga. Lórí àwọn púlátfọ́ọ̀mù yìí, ǹkan kíǹkan tí èèyàn bá ń fẹ́ ó wà ní ibi bẹ̀. Àwọn nǹkan tí èèyàn bá nílò, aṣọ ni o, oúnjẹ, ǹkan wíwọ̀, gbogbo ẹ̀pátá ló wà níbẹ̀. Títí, títí kan àwọn nǹkan tí ó wà nínú ilé bíi bọ́ọ̀bù, fáànù, bélẹ́ndà, pọ́ọ̀tù gbogbo àwọn nǹkan bẹ́yẹn pátápátá ni wọ́n ń tà ní ibi bẹ̀. Ara àwọn nǹkan tí mo sì ti rà rí ní orí Íńtánẹ́ẹ̀tì, mo ti ra tẹ̀lifísàn, ìyẹn mọ̀hùnmáwòrán tuntun ní ibi bẹ̀. Mo ti ra bélẹ́ndà tuntun, mo sì ti ra lápútọ̀pù pẹ̀lú aṣọ tuntun náà pẹ̀lú. Ríra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ó jẹ́ ǹkan tí ó rọrùn fún èèyàn gan-an ni. Torí wípé dípò tí èèyàn máa fi lọ sí ọjà tí ó máa yí ọjà káàkiri, èèyàn kàn lè jókòó sí inú ilé rẹ̀, á ra ǹkan tí ó fẹ́ rà wọ́n sì máa gbé wá fún un.

Hmm, ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Hmm, mi ò lè sọ wípé mo gbàgbọ́ nínú rẹ̀. Mi ò sì tún lè sọ wípé mi ò gbàgbọ́ ní inú rẹ̀. Torí wípé láti kékeré, láti ìgbà tí mo ti gbọ́njú ni mo ti máa ń wò ó ní orí í mọ́ùn máwòrán àwọn oríṣiríṣi ìtàn àti ètò tí wọ́n máa ń ṣe nípa àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ tí a ti ń ṣe bọ̀ láti ayé àtijọ́. Àwọn ẹlòmíràn sì wà tó jẹ́ wípé wọ́n sì ń ṣe é títí di wákàtí yìí. Ṣùgbọ́n ayé ọ̀làjú, ó ti gba gbogbo rẹ̀ tàbí ìlàjì rẹ̀ lọ. Èmi gbàgbọ́ nínú rẹ̀ torí wípé ó ní àwọn nǹkan kan tí ènìyàn máa rí, tí ó máa fi gbàgbọ́ wípé lóòótọ́ lóòótọ́ ni nǹkan báyìí wà. Àti wípé àwọn nǹkan tí mo máa ń rí yìí mi ò tí ì fi ojú ara mi rí. Mo máa ń gbọ́ lẹ́nu ènìyàn tàbí kí ń wò ó ní orí í mọ́ùn máwòrán. Ká ní mo ti rí fún ara mi ni, ni mo lè sọ wípé mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Ṣùgbọ́n torí pé mi ò tí ì ri, òun ni mo ṣèlè sọ wípé mi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́.

Ẹ̀rọ ayélujára ni a máa fí ń sọ̀rọ̀ èmi àti àwọn oníbàárà. A máa ń lo àwọn ẹ̀rọ bí i WhatsApp, Facebook tàbí Instagram ni a ma ń fi sọ̀rọ̀.

Rárá, mi ò ní ìrora tí ń bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Kí àwọn ènìyàn náà kí wọ́n pọ̀, kí wọ́n tó yígbà, mo máa dúró sí iwájú wọn, mo máa bá wọn sọ̀rọ̀ dáradára. Ìdí tí mi ò fi ní ìrora nípa bíbá àwọn ènìyàn sọ̀rọ̀ ni wípé ní àti kékeré mi ni mo ti máa ń dúró níwájú àwọn ẹro tí ó pọ̀. Tí ń bá sì ti dúró níwájú wọn, mo máa ń sọ̀rọ̀. Èyí tí mo ti ń ṣe láti kékeré, òun ni ó wá mọ́ mi lára títí dìgbà tí mo fi dàgbà. Àgbàlagbà tí mo sì wá dà tán, òun ló fún mi ní ìgboyà tí mo fi lè dúró kí ń sọ̀rọ̀ níwájú àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Àwọn mìíràn wà tó jẹ́ wípé wọn kò lè dúró níwájú ènìyàn kí wọ́n sọ̀rọ̀. Wọn ò lè dúró gan níwájú ènìyàn mẹ́wàá. Ka máa wá sọ wípé ìgbà ènìyàn wọn lè kọ́, wọn lè máa fi kọ́ra. Tí wọ́n bá ń ṣe lóòrèkóòrè, ó máa mọ́ wọn lára. Ṣùgbọ́n tí wọn kò bá ṣe lóòrèkóòrè, kò lè mọ́ wọn lára. Ǹkan tó dára ni kí èèyàn lè dúró síwájú ọ̀pọ̀ ènìyàn kí ó lè sọ̀rọ̀ láìní ìrora. Ǹkan tó dára ni, ó sì dára gidigidi.

Ohun mímu tí mo fẹ́ràn jù kò kọjá omi lọ, ó ti tán. Omi tútù ni mo fẹ́ràn láti má a mu. Mo tún fẹ́ràn láti má a mu yogurt tàbí vijú wíìtì. Àwọn nǹkan tí ó bá ní soda nínú kò dára fún ara. Òdí nìyẹn tí mo ṣe dára má a mu omi jẹ́ẹ́jẹ́. Ṣùgbọ́n tí kò bá sí omi, mo má a mu yogurt tàbí vijú milk. Ó tọ́n, mi ò mu jù bẹ́ẹ̀ yẹn lọ.

Ah! Tí ó bá ti jẹ́ ọ̀rọ̀ nípa pizza, mo fẹ́ràn àwọn nǹkan tó pọ̀ gidigidigidigidigidi lórí pizza tí mo bá fẹ jẹ. Example àwọn nǹkan tí mo fẹ́ ní orí pizza, ìkíni, òun ni àgbàdo tí wọ́n máa ń pè ní sweet corn. Tí wọ́n bá fi sweet corn yìí sí orí pizza, bó ṣe máa taste lẹ́nu, ó máa ń yàtọ̀ gidigidi, ó máa ń dùn, ó sì máa ń jẹ́ kí ó lọ déédéé lẹ́nu. Nǹkan mìíràn tí mo tún fẹ́ràn ní orí pizza mi, òun ni cheese. Mo fẹ́ràn cheese lọ́pọ̀lọpọ̀. Àgàgà eleyi tí ó bá gbóná tí ó sì ń fà, ìyẹn ó máa ń dùn, ó máa ń jẹ́ kí pizza yẹn kí ó wù mí jẹ gidigidi. Nǹkan mìíràn tí mo tún fẹ́ràn, òun ni bí ẹran beef tàbí chicken ní orí pizza mi. Àwọn ẹran yìí ó máa ń fún ní taste tí ó yàtọ̀ gidigbé. Ti wọ́n bá fi cheese sí i, tí wọ́n fi àgbàdo sí i, tí wọ́n fi chicken, tí wọ́n tún wá fi beef síi pẹ̀lú, bí ó ṣe máa taste lẹ́nu, bí ó ṣe máa rí lẹ́nu, ó máa ṣe yàn wí pé kó ṣá máa jẹ́ kó má tán tàbí kó má gbe mi ni. Torí wípé ó máa ń dùn gidigidigidigidigidi. Paríparí rẹ̀, ǹkan tí mo tún wá fẹ́ràn, òun ni sauce tí wọ́n máa ń fi sí i. Ah! Sauce yẹn ó tún máa gbé e lọ sí another level. Ó máa gbé e lọ sí ipò mìíràn tí ènìyàn bá ti ń jẹ́ lẹ́nu. Torí wípé ó máa ń fún ní adùn. Adùn yẹn ó máa ń peleke sí dáadáa. Àwọn nǹkan tí mo fẹ́ràn ní orí pizza mi nìyẹn sauce, chicken, beef, cheese pẹ̀lú sweet corn.

Mo fẹ́ràn àkókò ọdún kérésì, òun ni mo lè sọ wípé mo fẹ́ràn jù nínú gbogbo àkókò ọdún. Ìdí tí mo sì fi fẹ́ràn rẹ̀ ni wípé kò dàbí ọdún tó kù tí wón máa ń ṣe. Ìdí ni wípé tí a bá ṣe ọdún bí ọdún Àjíǹde tí wọ́n máa ń pè ní Easter kìí ṣe gbogbo ènìyàn ni ó máa ń fi tara tara péjọ fún un tí wọ́n sì máa ń ṣe. Ṣùgbọ́n ọdún kérésì àwọn ènìyàn jakejado gbogbo àgbáyé ni wọ́n máa péjọ tí wọ́n máa ṣe. Tí wọ́n bá sì ti ṣe ọdún kérésì tán, ìjọ kejì ìjọ Boxing Day ìjọ tí wọ́n máa ń pàrọ̀ ẹ̀bùn. Máa gbé ẹ̀bùn fún ìwọ, ìwọ o sì gbé ẹ̀bùn padà fún èmi. Lẹ́yìn ìjọ náà twenty six ìjọ me-méje sí àbí ọ̀sẹ̀ tí ó bá tẹ̀lé ní gbogbo ọ̀sẹ̀ yẹn kò ní sí iṣẹ́, kò ní sí nǹkan kan. Ọ̀sẹ̀ tó bá sì tẹ̀lé náà ni ọ̀sẹ̀ ọdún titun tí gbogbo àwọn ènìyàn náà lórílẹ̀ èdè àgbáyé ni wọ́n ó tún máa ṣe àjọyọ̀ ọdún tuntun. Èyí yìí ó máa fún mi ní àsìkò ìsinmi. Mo máa rí àwọn ènìyàn lọ́pọ̀ yanturu tí mo máa yọ̀ mọ́ tí a sì jọ máa ṣe ṣíṣe. Mo lè lọ sí ilé ọ̀rẹ́ mi kí n ṣe ọdún kérésì níbẹ̀. Tí ó bá sì ti di ìgbà ọdún tuntun òun náà á wá sí ilé mi a sì ṣe ọdún ní ọ̀dọ̀ mi. Gbogbo àsìkò yìí ìgboro ò kí ń dá gbogbo àwọn ènìyàn ṣe ni wọ́n máa rìn sókè sódò mọ́jú, inú oníkálukú sì máa ma dùn ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún, ìyẹn tí wọ́n bá ṣe iṣẹ́ dáradára. Tí a bá ń ṣe iṣẹ́, mo fẹ́ràn láti máa mójútó wọn. Mo máa ń wo iṣẹ́ oníkálukú, mo máa ń gbé yèwò. Bí mo bá sì ti ń gbé iye èwò bẹ́yẹn, mo máa ń ṣe àkọsílẹ̀ wípé ẹni báyìí báyìí ó ṣe nǹkan báyìí báyìí, ó ṣe nǹkan dáradára, ó ṣe ǹnkan búburú. Tí ó bá sì ti di ìparí oṣù, lẹ́yìn ìgbà tí mo bá ti san owó tí wọ́n ń gbà tán, mo ṣẹ̀ṣẹ̀ wá máa ṣe àṣírò fún owó àfikún tí mo bá fẹ́ san fún wọn. Tí màá sì ti ṣe ìṣírò àfikún tán, màá gbé ìwé tí mò ń kọ iṣẹ́ wọn sí. Tí màá ti wo ẹni eléyìí, màá wo ìṣesí rẹ̀. Tí ìṣesí rẹ̀ bá dára gidigidi ní oṣù yẹn, gbogbo owó àfikún ni mo máa fi ránṣẹ́ si. Ṣùgbọ́n tí ìṣesí rẹ̀ ò bá dára lọ títí, mo lè yọ ààbò kúrò nínú owó àfikún náà tí mo fẹ́ fún un. Àmọ́ tó bá jẹ́ ìgbà ọdún, ìgbà Kérésì àti ìgbà ọdún tuntun, mi ò kí ń wo ìṣe ẹnikẹ́ni. Gbogbo wọn pátápátá ni ó máa gba owó àfikún, gbogbo wọn náà ni ó sì máa mú ẹ̀bùn lọ sí ilé.

Àmì ìràwọ̀, bẹ́ẹ̀ni mo mọ̀. Àmì ìràwọ̀ mi òun ni Leo. Òun ni àwọn ọmọ tí wọ́n bá bí ní àárín oṣù August, ìyẹn oṣù kẹjọ nínú ọdún títí, títí, títí di ìbẹ̀rẹ̀ àbí ọ̀sẹ̀ kìíní nínú oṣù kẹwàá, àwọn ni wọ́n máa ń pè ní Leo. Oríṣìíríṣìí àmì ìràwọ̀ ni ó wà. Gbogbo oṣù ọdún, gbogbo oṣù tó wà nínú ọdún ni ó ní àmì ìràwọ̀ titi rẹ̀ lọ́tọ̀. Àwọn ẹlòmíràn de wá wà tó jẹ́ wípé wọ́n máa ń fi àmì ìràwọ̀ ni wọ́n máa ń fi ń mú àwọn olólùfẹ́ wọn. Tí wọ́n bá ti kan tó rí èèyàn tí wọ́n fẹ́fẹ́ àbí tí wọ́n bá ti ríi, wọ́n máa lọ wo àmì ìràwọ̀ rẹ̀, wọn á wò sí titi ti wọn. Tí ó bá bára mu, wọn á gbà láti fẹ́ra, ṣùgbọ́n tí kò bá bára mu, wọn kò ní fẹ́ra. Ṣùgbọ́n èmi ń wò wípé àwọn nǹkan báyìí kò jẹ́ ǹkan tó bójú mú lóde òní kí a máa fi àmì ìràwọ̀ mọ èèyàn tí a bá fẹ́ fẹ́.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi, òun ni ẹ̀rọ laptop, ẹ̀rọ ayárabíàṣá, àwọn nǹkan tó, tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ nìyẹn. Ìdí tó dẹ̀ fi ṣe pàtàkì ni wípé kò sí iṣẹ́ kí iṣẹ́ tí a bá fẹ́ ṣe tí a ò ní ṣe ní orí àwọn ẹ̀rọ yìí. Ìdí nìyẹn tó ṣe ṣe pàtàkì gán.